Ohun tí ó máa ń mú mi rẹ́rìn-ín opo lọ́pọ̀ ogbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jọ jó kó ti kalẹ̀ tí a bá jọ ń ṣàwàdà láàárin ara wa. Àwọn mìíràn máa ń mú mi rẹ́rìn-ín púpọ̀ látàrí pé àwàdà tí wọ́n máa ń ṣe máa ń jẹ ń jí máa ń panilérìn-ín tí kò sì sí bí èèyàn fi fẹ́ ṣe tí kò ní rẹ́rìn-ín sí àwàdà náà.